Àmì ìràwọ̀, èmi ò gbá gbogbo kiní yẹn gbọ́ jàre mi ò mọ̀ o. Kò sílé tó kàn mí pẹ̀lú àmì ìràwọ̀ kankan. Ọlọ́run ni mo gbàgbọ́. Kádàrá mi, ọwọ́ Ọlọ́run ló wà pẹ̀lú ọwọ́ mi. Sínsin mi ò ní ọ̀lẹ tí mò ń ṣiṣẹ́, mò ń jí, mò ń ṣiṣẹ́, mo ní nǹkan tí mò ń ṣe. Mo dẹ̀ gbẹ́kẹ̀ lọ́ lọ́run. Ọlọ́run máa bá mi ṣe gbogbo nǹkan tó bá, tó bá ti jẹ́, à, tó bá ti jẹ́ nǹkan tí mo, tí mo fẹ́, tí mò ń fẹ́, Ọlọ́run máa fi fún mi. So èmi ò, mi ò mọ̀ nípa ìràwọ̀, mi ò gba gbogbo kiní yẹn gbọ́.

Nǹkan tó yẹ ká máa fi lé àwọn ọmọdé lọ́wọ́ ni nǹkan eré, nǹkan tí ó lè pa wọ́n lára, nǹkan tí ó lè, tí ó lè bàjẹ́ lọ́wọ́ wọn. Torí kò yẹ ká máa fi nǹkan tó wà very delicate lé ọwọ́ àwọn ọmọdé, torí àwọn ọmọdé máa ń ṣeré kéré, wọ́n lè fi ṣiṣe. So, nígbà náà nǹko, nǹkan tó, tí ò bá wà very delicate àbí nǹkan tí a bá tẹ̀ ní àǹfààní ẹ́ ti ámọ̀ pé kíni yi kò ní àǹfààní bó tí ẹ bàjẹ́, a ní, a kò ní, kò ní fà nkankan. Iru nkan beyen lo ye ka ma mu le owo àwọn ọmọdé ki won fi maa ṣeré torí ti a ba mu nkan ti tóbi nkan ti o wa anfani fún won won a baaje tí wọ́n bá de bàjẹ́, kò sí nǹkankan tí a fẹ́ ṣe. Ó ti di nǹkan tó bàjẹ́ niyen a lọ ra míì ní. Nítorí náà nǹko, nǹkan tí ò bá wà very important, nǹkan tójẹ́ nǹkan ìṣeré ọmọdé, toy, nǹkan tí a máa ń fún àwọn ọmọdé niyen kiwọ́ń fi máa ṣeré.

Ìgbéyàwó tí mo lọ kẹ́yìn yìí, ìgbéyàwó ọ̀rẹ́ mi ni. Ọ̀rẹ́ mi tó jẹ́ pé a jọjọ parí school níbi kan. So ìgbà tó fẹ́ wá ṣe ìgbéyàwó, èmi ló fi ṣe best man ẹ̀. Aṣọ tó wọ̀, aṣọ ta, ta, ta a jọjọ wọ̀, èmi ló ra fúnra mi. Suit tí mo tún ń wọ̀ ní church, tí a fi ṣe best man, tí mo fi ṣe best man fún, èmi náà ló tún rà fúnra mi. Gbogbo bàtà tí mo wọ̀, ǹkan tí mo wọ̀, èmi ló sponsor ẹ̀ fúnra mi torí ọ̀rẹ́ mi gidi ni. Now ọ̀rẹ́ mi yẹn, ìgbà táa fẹ́ lọ fún traditional marriage torí a máa ní church wa. Church tí mo ń lọ, a máa ń ṣe marriage méjì ni. A kọ́kọ́ ń lọ fún traditional, a lọ rí àwọn òbí ìyàwó, eh a máa ṣẹ́tù wọn bí táa ti máa sọ wọn orí nìyẹn, san wó gbogbo ǹkan táa fẹ́ fẹ́, táa bá fẹ́ ṣe. Ìyẹn a kín sé ní aláríwo but ẹni tó bá ti hù tó lówó, ó lè ṣe lááláriwo. So, ọ̀rẹ́ mi yẹn, kò se ti tiẹ̀ láláriwo, torí kò se bẹ, ko fẹ́ náwó sí traditional yẹn gan gan. Ti church ló fẹ́ náwó sí. So bá ṣe lọ fún traditional yẹn ní ìrọ̀lẹ́, a dẹ̀ ṣe traditional yẹn, a kúrò ń bi bẹ̀. Ìgbà táa kúrò ń bẹ, ọjọ́ kejì la wá lọ sí church. Friday la ṣe traditional yẹn, then ọjọ́ Saturday la wá lọ ṣe ti church. Ti church yẹn ìgbà táa ṣe, a à ṣe bẹ́ẹ̀ pẹ́ ní church torí church wa ò kí ń pẹ́. Living Faith Church ni mo ń lọ. Eh a ti èlò tó two hours ní church táa fi parí church wedding. So ìgbà táa parí church wedding la wá lọ sí, la wá lọ sí reception. Reception yẹn náà hall kan ni kò jìnà sí church wa. So hall yẹn la ti ṣe reception. La ti pé MC, tí MC fi ṣe eré tó ṣe different different thing. Èmi tó dẹ̀ jẹ́ pé ọ̀rẹ́ mi ló ń ṣe ìgbéyàwó, a ba, a ba ṣe so many thing la ràn lọ́wọ́ nípa ijó àti máa náwó, oúnjẹ pínpín. Ọ̀dọ́ mi ò bá wọn kun oúnjẹ. Mo wọ́n, mo jẹ oúnjẹ titẹ̀ mi, mo ṣe gbogbo ẹni, gbogbo ǹkan tó ẹ kí ń ṣe mo ṣe. Mo ṣà ń, mo ṣà ń tẹ̀le káàkiri torí èmi ni best man ẹ. Ni gbogbo ìgbéyàwó tí mo tí n lọ, eléyìí ní mọ mọ́ pé yes, mo function, mo ṣiṣẹ́ dáadáa lọ́jọ́ ìgbéyàwó yẹn. Torí òhun náà ìgbà tí mo fẹ́ ṣe titẹ̀ mi, òhun náà rán mi lọ́wọ́. Ọ̀dọ́ mi òhun kọ́ ló ṣe best man mi but ó wà lára àwọn men on suit mi.

Lóòótọ́ náà, nípa tí dídirun. Lóòótọ́ náà àwọn obìnrin ló ń dirun, àwọn obìnrin ló ń dirun. Àwọn obìnrin dè máa, wọn dè ní different style irun tó ń ti, tó máa ń dì rà. Ìyàwó mi tó bá ti dirun, honestly mo máa admire rẹ̀. Kí n tó fẹ́ ìyàwó èmi gan tí mo jẹ́ ọkùnrin, mo dirun rí. Ọjọ́ tí mo dẹ̀ dirun yẹn, àbúrò mi obìnrin ló bá mi dì nílé. Daddy mi wà níbẹ̀, daddy mi ò sọ nǹkan kan torí nǹkan tí mo fẹ́ ni. Kì í ṣe pé ọmọ ọ̀tá ni mí àbí mo kọ̀, mo dì torí pé, eh, kí ni, mo fẹ́, mo, ó wù mí ni mo fi dì torí pé mo keep irun, irun mi dẹ̀ pọ̀ nígbà yẹn. Oun mo fi dirun nígbà tí mo parí secondary school. So, but níìsín mi ò dirun mọ́ o. Mo ti gé irun mi, mo máa n gé low cut níìsín. Mo dẹ̀ láwọn ọ̀rẹ́ lókùnrin tó ń dirun, tó ń ṣe ń dirun níìsín ní agbègbè ibi tá a wà. Emi o ri nkan to burú n be. Ẹ̀, nǹkan kí nǹkan tí ohunkóhun tí ènìyàn bá ti fẹ́ràn ló máa ń ṣe fún ara ẹ̀. Tó bá jẹ́ pé o fẹ́ ṣé ni torí pé o fẹ́ràn ẹ, o fẹ́ kí àwọn, o fẹ́, o kàn fẹ́ look good, o fẹ́, o fẹ́ nǹkan tó o fẹ́ fún ara èèyàn is okay. But pe ko wa se toripe torí meaning e torí nkan mi ni mo le ni ko da fún so didirun àwọn obìnrin lo n dirun but nisin àwọn ọkùnrin na wọn dirun mío de ri nkan to burú n be.

Well, tí ọkàn mi ò bá balẹ̀, tí ọkàn mi ò bá balẹ̀ nípa ti ìdílé àbí nǹkan ṣẹlẹ̀ nílé tó jẹ́ pé wọ́n nídi, wọ́n needil assistant mi, àbí nǹkan ṣẹlẹ̀ mo need àti send owó lọ sílé, àbí nǹkan ṣẹlẹ̀ níbi iṣẹ́ tó jẹ́ pé, mo need àti wà nibí iṣẹ́, àbí nǹkan tí mo ṣe yìí mi ò ṣe dáadáa, ó lè fa query fún mi. Ǹkan tí mo máa ń ṣe ni pé tí mo fi ń ran ara mi lọ́wọ́ ni àdúrà. Mo máa ń gbàdúrà. Aládúrà ni mí. Onígbàgbọ́ ni mí. Torí mo gbàgbọ́ pé kò sí ǹkan kan tí Ọlọ́run wa, tí Olúwa ò le ṣe. Kò sí ǹkan kan tí apá Olúwa ò ká. Ǹkan tí apá mi ò ká, apá Olúwa á ká. Ǹkan tí mi ò mọ̀ ń ṣe, Olúwa mọ̀ ń ṣe ju mi lọ. So, ìgbà tí n bá-- anytime tí mo bá ti wà nínú ìṣòro, mo máa ń ké pe Ọlọ́run ni. Ki Ọlọ́run kó tọ́ mi sọ́nà, kí Ọlọ́run kó bomí láṣirí. So, tí mo bá ti gbàdúrà bẹ́yẹ̀n, the next thing tí màá máa ṣe, màá máa kọrin ìyìn sí Olúwa ni. Màá máa kọrin iyin, màá máa kọrin. Ìgbà mìíràn won tiẹ́ le fún mi ní iṣẹ́ kí n ṣe, tí mi ò bá mọ bí mo ṣe fẹ́ ṣíṣe yen, màá kọ́kọ́ gbàdúrà, Ọlọ́run tọ́ mi sọ́nà, tọ́ mi sọ́nà. Tí mo bá ti ń kọrin ìyìn bẹ́yẹ̀n, idea a kan dédé bọ́ sí mi. Lọ́kàn pé, kí n ṣe kíní yi báyìí, kí n ṣe kíní yi báyìí. So, mo ti try gbogbo kíní yẹn for many times ó de n ṣiṣẹ́ fún mi. So, ǹkan tí mo fi máa ń, tí mo fi máa ń rọra mi lọ́wọ́ nìyẹn. Ti okan mi bati, bi okan mi o ba balẹ̀ ti okan mi ti ni ìṣòro mo ma gbàdúrà ni ti mo de n kọrin iyin si oluwa.

Eh, èmi ò fẹ́ràn atí máa ń pín oúnjẹ mi o. Àfi tí mo bá ti se oúnjẹ, ọ́r tí ìyàwó mi se oúnjẹ tó pọ̀. Ehen a le pín lára oúnjẹ wa but pé eléyi tí wọ́n ń gbé fún mi kí n jẹ, kí n wá máa pín pẹ̀lú tani? Mi ò lè pín oúnjẹ pẹ̀lú. Kí n kọ̀ díìdí pé mo fẹ́ pín oúnjẹ. Àfi tí mo bá tún ti ní àlejò tó wá kí mi. Eh, tí mo bá fẹ́ jẹun, a lè jọjọ. Tí ìyàwó mi bá gbé oúnjẹ mi fún mi, mo lè ní àlejò, ẹ gbé oúnjẹ àlejò náà fún un. Or tó bá tún jẹ́ pé oúnjẹ mi nìkan ló kù, yes, mo lè, èmi àti àlejò mi a lè jọjọ jẹ oúnjẹ mi tí mo bá, tó bá fẹ́ jẹ, mo lè pín oúnjẹ pẹ̀lú àlejò.

Àná mi ò kí ń wọ gíláàsì. Mi ò kí ń wọ gíláàsì, gíláàsì ò kí ń, kò kí ń dáa ní ojú mi, so mi ò kí ń wọ. Mi ò kí ń wọ gíláàsì. Boya sunshade o àbí medical o ko seleyi ti mo ń wọ, so for now ojú mi ṣì ń, ojú mi ṣì ń ṣiṣẹ́ dáadáa. So mi ò níidi gíláàsì àti wo nsin.

Òògùn ilé tá ń lò ní ìdílé wa kò, kò ju àgbo náà lọ, àgbo ibà. Àgbo ibà la máa ń lò. A máa ń lò àgbo ibà, ìyẹn ń ṣiṣẹ́ fún typhoid, ó tún ń ṣiṣẹ́ fún ara ríro, ó ń ṣiṣẹ́ fún, àh, malaria, ó ń ṣiṣẹ́ fún ibà. Any ibà tí ó bá ń ṣe ènìyàn ni àgbo yẹn máa ń ṣiṣẹ́ fún. So, and, ehn, ikan tún wà again tá tún lò tó ń pè ní àpòró, gbogbonìse. Iyẹn da fún ikọ́ tí ènìyàn bá ń wúkọ́, ẹẹ́, a máa ń lò iyẹn fún ikọ́ wúwú. A tún máa ń lò àgbo, a tún máa ń lò òògùn, òògùn jẹ̀díjẹ̀dí. Nǹkan tún wà tí wọ́n máa ń ṣe papọ̀ again tó tún jẹ́ ti jẹ̀díjẹ̀dí, tó jẹ́ pé tí a bá ti jẹ nǹkan, nǹkan aládùn, aládùn tó bá ti pọ̀ jù, a máa ń lò. Iyẹn náà bí àgbo náà ni, òun náà ń ṣiṣẹ́, òun náà ń ṣiṣẹ́ bí àgbo ni a mọ̀ fún ti jẹ̀díjẹ̀dí ni kì í ṣe òògùn ibà. So irú àwọn òògùn ìbílẹ̀ ta máa ń lò ní ìdílé wa nìyẹn.